Ṣé Wi-Fi rẹ yára tó? Wi-Fi mi yára gan. Ó yára gan. Wi-Fi mi yára gan. Tí ó níṣe pẹ̀lú ibi tí mo bá wà. Tí biti mo bá wà ní network dáadáa, Wi-Fi mi máa ń yára. Àmọ́ tí ibi tí mo bá wà ò bá dáa, mi ò yára. Àmọ́ ó yára tí mo bá lọ sí ibi tó báa ń dáa. Bẹ́ẹ̀ ni. Wi-Fi mi yára dáadáa.

Báwo ni ìwà ìsòwò rẹ, ìsòwò rẹ, ìsòwò rẹ ṣe rí? Mi ò ń sọ òwò, òwò tí mo kọ́kọ́ ṣe ni òwò títá dítà. Mo máa ń ta data fún àwọn èèyàn ṣùgbọ́n mo bàjẹ́ níbí, mi, isòwò mi ò dá, mi í dá mi mọ bọn ṣe ń kó wọnó pamọ́. Ǹkan tó wà nbẹ̀ nìyẹn mo máa ń ná owó bí mo ṣe rí ni kọlọhun ṣàánú mi. Ìwà isòwò mi, ó, ó, ó nílò kí n lọ kọ́ dáadáa.

Eré ìdárayá wo ni o féràn jù? Eré ìdárayá tí mo féràn jù ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Team tí ẹgbẹ́ ẹgbá bọ́ọ̀lù tí mo dẹ máa ń tẹ̀lé òun ni ẹgbẹ́ ẹgbá bọ́ọ̀lù Aston Villa ni mo kókó máa ń tẹ̀lé. Lẹ́yìn náà ni mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé Real Madrid. So Real Madrid ni mò ń tẹ̀lé bá.

Ṣé o ti lọ sí agọ́ ọ̀rí? Mi n lọ, mo ti lọ sí agọ́ rí nígbà tí mo wà ní kékeré. Mo máa ń kiri búrẹ́dì àti ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n mi máa ń kiri àkàrà lọ sí agọ́ àwọn Fúlàní. A máa ń lọ sí ọ̀gọ́ wọn dáadáa, a máa ń kiri búrẹ́dì àti ẹwà àti àkàrà lọ. Ìgbà tá a sì wà ní sùkú náà ní ilé ìwé girama, a máa ń lọ ká kaṣú àti mángòrò láyé agọ́ àwọn Fúlàní. Nítorí náà mo ti lọ sí agọ́ ọ̀rí.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mo kẹ́yìn lọ rí dókítà ní ọdún tó lọ, níí, mo ti gbàgbé ọjọ́ náà ṣùgbọ́n nígbà tí mo kẹ́yìn lọ rí dókítà ni ní ọ ọdún, ní ọjọ́ kẹfà àbí ọjọ́ kẹjọ, ọjọ́ kẹjọ oṣù Kejìlá ọdún tó lọ ni mo kẹ́yìn lọ rí dókítà.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Rárá, mi kì wo ago ọwọ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń wọ̀, àmọ́ tó bí ọdún mẹ́wàá ní ìsin tí mi ti wọ̀ mọ́. Àmọ́ tí máa lọ́wọ́ lọ́mọ, sì lè rà láti máa wọ̀. Ó dáa púpọ̀ láti máa wọ ago ọwọ́, torí pé mo ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kò jẹ́ kí ẹ máa lo ago ọwọ́ mọ́. So tí mo fẹ́ ṣẹ́, tí mo fẹ́ wọ iye ago tó lù, màá kan wọ ẹgbẹ́ àwo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ṣùgbọ́n wọ ago ọwọ́ ju iye a ti kò wọ̀ nìkan, ó ń pọ̀nsọ̀ bá ni.

Báwo ni o ṣe máa ń pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? A ò ń ṣe, a ò ń pín owó ná ní Nàìjíríà. Èmi àtàwọn ọ̀rẹ́ mi à ń pín owó ná. Ẹni tó bá fẹ́ ra nǹkan yóò ra nǹkan fún gbogbo èèyàn ni. Àmá, àwọn ọ̀rẹ́ mi tí mo lè pín owó ná pẹ̀lú, bóyá tí máa lọ sí ilé ẹkọ, tí a bá lọ sí ilé oúnjẹ, mo lè pín owó ná pẹ̀lú wọ́n. A máa níbi tí mo wà, ní ìlú tí mo wà, ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, à ń pín owó ná. Ẹni tó bá lówó lọ wọ́n máa ra nǹkan fún àwọn iyoku ni. Bá ṣe máa ń ṣe nìyẹn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá torí pé a máa ń pa ẹran, a dẹ máa ń jẹ ẹran, a dẹ máa ń bá àwọn èèyàn, èèyàn Mùsùlùmí a máa ń ṣe ọdún papọ̀. So àkókò ọdún mo fẹ́ràn jù ni a máa ń pè ní ọdún eid el kabir lédè lárúbáwá. Ọdún iléyá la máa ń pè ní ilẹ̀ Yorùbá, àwọn èèyàn máa ń wá láti ìlú, ìlú, ìlú ké, ìlú oríṣìíríṣìí wọn máa ń wá lé ọdún, a máa ń jẹun, ṣe ọdún papọ̀, á pa ẹran, á lọ sí ìdí, á ra aṣọ tuntun, á bá àwọn èèyàn ṣeré, á gbé oúnjẹ fún ẹni tó jẹ́ Mùsùlùmí àti ẹni tí kò jẹ́ Mùsùlùmí. Ẹni tí ó bá pa ẹran á bu ẹran fún ẹni tí ó bá, tí ó bá, tí ó bá jẹ́ Mùsùlùmí á tún bu oúnjẹ fún un.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀? Ìgbà méjì ni mo máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀. Lọ́jọ́ Monday àtọjọ́ Wednesday. Ìgbà mí ì lọ́jọ́ Tuesday àtọjọ́ Thursday. A máa ń ṣèpàdé wa láàgò márùn-ún irọ̀lẹ́ àbí sí títí di àgọ́ márùn-ún kọjá isẹ̀, Kona ogbòn ìsẹ̀ ju àbí láàgò mẹ́fà títí di àgọ́ mẹ́fà àbọ̀.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Ìgbà tí irun mi bá tó kún ni mo tó ń gẹ ọ, ti olorun bá ṣe owọ fún mi mo fẹ́ máa gẹ lọ́sẹ̀ méjì méjì, àmọ́ mi tí lówó lọ́ba, ṣo tó bá ti kun ni mo máa ń gẹ, bóyá ọ̀sẹ̀ mẹ́ta àbi ọ̀pe tán ọ̀sẹ̀ mẹ́rin àbọ́ ope tán ní ọ̀sẹ̀ mẹ́rin ni mo máa ń gẹ, ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ni mo sábà máa ń gẹ. Ó depend, ó ní í ṣe pẹ̀lú boba ṣe kúntọ́, tó bá kún dáadáa màá tètè gẹ, tí ó bá ti kun màá ṣe fi ìlẹ̀ because owó ni.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè tó ń pè ní lift, mi ò bá àwọn ènìyàn sọ̀rọ̀ torí pé, ẹ̀ka náà ni mo ti lè lo ẹ̀rọ ìgbésókè rí. Ṣùgbọ́n tó bá yẹ pé mo bá àwon èyàn nínú ẹ̀, ó ṣe sé kí n bá wọn sọ̀rọ̀ because torí pé ọmọ ènìyàn ó nílò ọmọ ènìyàn ními lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti máa bá a sọ̀rọ̀ àti máa bá a ṣe.

Kí ni àwọn ohun èlò tó, tó ṣe pàtàkì jù nínú iṣẹ́ rẹ? Ohun èlò àkọ́kọ́ tó ṣe pàtàkì jù nínú iṣẹ́ mi ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká. Òun ló ṣe pàtàkì jù torí ó ríẹ̀ ni mo ti ń ṣe bí i tó tó ìdá àádọ́rùn nínú ọgọ́rùn-ún iṣẹ́ tí mò ń ṣe. Lẹ́yìn náà ni ẹ̀rọ, ẹ̀rọ ìgbéná pamọ́ tá ń pè ní power bank. Ó ní ṣe, ṣe ó ṣe pàtàkì jù nínú iṣẹ́ mi torí pé ibi tí mò ń gbé kò sí iná ẹ̀lẹ́tíríkì rẹ, kò, kò wá, kò já geerege Ìgbà mìí wa tan ma fún wa, ìgbà mì wa ti won o ní fún wa. Soo mo nílò ẹ̀rọ ìgbéná pamọ́ láti máa fi gbé náà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká mi.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Èwo la àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mùsùlùmí lé mi, mo gbàgbọ́ ní Ọlọ́run Allah, àti iṣẹ́ àti òjíṣẹ́ rẹ̀ mọ́ Aná bí Muhammad Sallallahu Alaihi Wasallam. Èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mi ò gbàgbọ́ bẹ́ẹ̀ kó dáa Mùsùlùmí ò gbọdọ̀ gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Islam nìkan lẹ́sìn.

Kí ni àwọn tí o féràn lórí pizza? Ẹ̀kan ni mo ti jẹ pizza rí ní ọdún 2013 dẹ́ nì tí mo lọ sí Cotonou, àbúrò ọmọ isé ẹ̀gbọ́n mi, ẹ̀ ọmọ isé ẹ̀gbọ́n àbúrò bàbá mi tó jẹ́ uncle mi, ó rà fún àlejò, wọ́n wá fún mi jẹ́ ńbẹ̀, lẹ́yìn ọjọ́ yẹn láti jọ́yen lẹ́yìn ọjọ́ yẹn mi ò tí ì jẹ. Ṣé ẹni tí ó máa jẹ pizza ló máa ní nǹkan tó ní ìfẹ́ lórí? Ẹ̀hẹ̀n, mi ò nífẹ̀ẹ́, mi kò sí nǹkan tí mo nífẹ̀ẹ́ lórí pizza torí pé mi ò tí ì jẹ dáadáa.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Mo fẹ́ràn láti lọ sí etí òkun, ó dáa dáa dáa. Ó ní ìgbà kan tí mo lọ sí ipinlẹ orilẹ-ede Benin Republic, ọnkú mi ṣe àdéhùn fún mi pé awọ́n a mú mi lọ. Àmọ́ gbogbo ìgbà lẹ́yìn nínú gbogbo ìgbà tí mo lọ bẹ́ẹ̀, ààyè dí gágá, àraàyè lọ. Ṣùgbọ́n tí n bá lowo lọ́wọ́, mo lè lọ sí etíkun lọ ṣe lọ wo nǹkan tí wọ́n ṣe ń bẹ. Ó kàn jẹ́ pé ó máa ní ojú etíkun tí màá lọ. Koni jẹ́ bí táwọn èèyàn ti máa ma ṣirá wọ́n lẹ ìhòòhò.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn onibaa oníbàárà? Àwọn oníbàárà máa ń ṣe, ní ilẹ̀ Hausa bí wọ́n ṣe máa ń sọ nílé, "Almajiri, almajiri" tí wọ́n bá ṣe gbọ́, tí wọ́n bá ṣe sọ pé almajiri, mo máa ń fún wọn lówó. Àbí ní ilẹ̀ Yooba, ní ọ̀dọ̀ wa wọ́n máa ń ṣe kí ni nǹkan tí wọ́n máa ń sọ ní ilẹ̀ Yorùbá ẹ bọ́ ṣe máa ń sọ ni pé, "kòbé kòbé kò, bá bí ala, Alaka o kasúa, bá bí ala" àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ibi wo ni o fẹ́ràn lọ lọ jù? Ibi tí mo fẹ́ràn láti lọ jù ni Mecca àti Almadina torí pé ó jẹ́ ìlú ẹ̀sìn, ìlú àwa Mùsùlùmí. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ jù lọ. But tọ lọ bá dẹ̀ ṣẹ́wọ fún mi, èmi náà máa lọ sí Hajj àti Umrah dáadáa. Máa dé lọ wò ó, máa lọ sí Medina, máa lọ kí ìrún ni másalasi Anabi Sallallahu Alaihi Wasallam.

Nígbà wo ni o kẹ́ yin fò? A! Fi fò kẹ́. O tí pẹ́ tí mo ti fo o, ígbà tí àwa ní kékeré la máa ń fo. Ehen, tí n ba fẹ́ fo ńsìn, màá kán jọm, màá kán fo sókè lásán nì ko n. Ṣé kí n máa wa fo fo bí i long jump àbí high jump? O tí pẹ́ nígbà tí àwa ní kékeré la máa ń fo ìfò, ìfò, ìfò láti dá ara wa lára yá. O tí pẹ́ tí mo ti fo.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn? Mi i ń kọ lẹ́tà fún àwọn èèyàn, mo máa ń send email ni. Nijẹ́ tí mo, ìgbà tí mo kọ lẹ́tà kain ni ní ọdún 2021 àbí 20 tí mo bẹ ní ǹkan kọ lẹ́tà sí yin tó fẹ́ mú lọ síbi iṣẹ́ tó fẹ́ gbà, mo máa bá kọ lẹ́tà síbi iṣẹ́ tó fẹ́ gbà. Ẹ̀gbà ẹni, mo kọ lẹ́tà gbẹ̀yìn.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkojú? Èmi ò mọ̀ bí a ṣe ń dókò dúró ní ìdojúkojú, àmọ́ tó bá je pe oju títì ni mo le dókò dúró dáadáa. Mi n ṣe omo kékeré, mo ti lọ́ mọ̀, mo ti lé lógun ọdún, mo ti lé ní ogún ọdún din márùn-ún, ó lé márùn-ún gan self. Ọjọ́ ọdún kan ló ku fún mi tí maa fi pe ọgbọ̀n ọdún, so mi ò ṣe omo kékeré, mo lè dókò dúró dáadáa.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni backend development. A dè má bẹ̀rẹ̀ láàgò mẹ́ta ọ̀sán òní ni màá bẹ̀rẹ̀ láti máa wo láti máa ṣe àwọn iṣẹ́ ìmúra síwájú, ìmúra sílẹ̀ rẹ̀. So backend development ni mo fẹ́ ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. O si wu mi kọ́ Olorun ṣe ni irorun fún mi láti mọ̀

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo máa ń gẹ irun mi ni, mi ń dì, mi dẹ̀ ń fa. Nígbà tí mo wà ní kékeré mo máa ń fa, ṣùgbọ́n mo ti dàgbà ń sìn, gígẹ̀ ni mo máa ń gẹ. Mi ò dẹ̀ ń gẹ style low cut ni mo máa ń gẹ, torí òun ni Islam faramọ́. Tí èyàn ò bá ti lè fi irun le kó máa ga, àbí kó máa wò bó ṣe wò, bẹ́ẹ̀ ni.

Ṣé o ní àwòrán lára? Èèwọ̀, ọlọ́run májẹ̀ẹ́. Èmi ò láwòrán lára o. Èèwọ̀ ni tattoo nínú Islam. Èèwọ̀ ni kí eeyan maa yàwòrán sára nínú Islam. So tórí è mi n ní àwòrán lára. Ǹnkan tí mo ní lára ni àwọn apá àwọn èsè tí mo ṣe ní kékeré, àti nígbà tí mo dàgbà díẹ̀. Ǹnkan tí mo ní lára niyen. Mi n láwòrán lára. Kò dáa kí Mùsùlùmí maà yàwòrán sára.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ah, eléyìí le o, mo nífẹ̀ẹ́ oúnjẹ tí wọ́n bá fi àkàrà ṣe. Ṣùgbọ́n oúnjẹ àkàrà tí mo nífẹ̀ẹ́ sí jù, òun ni burger. Mo like burger àti croissant. Mo like croissant even though, bí ó ti jẹ́ pé mí ò tí ì jẹ rí, àmọ́ mo nífẹ̀ẹ́ croissant. Tín bá lọ́wọ́ máa ra oúnjẹ tí mo nífẹ̀ẹ́, oúnjẹ àkàrà tí mo nífẹ̀ẹ́ sí jù níyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ síbi orin? À, èmi ò ń gbọ́ orin, Mùsùlùmí lè mi, Mùsùlùmí ò ń gbọ́ orin. Ó ti pẹ́, èmi ò lọ sí-- ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin o. Ìgbà ní 2015 ni mo ti lọ sí bi orin kẹ́yìn. So ẹnìkan wá ń, àwọn olórin kan wọ́n ṣeré ní Unilọrin, mo wá lọ bá wọn. Ìgbà yẹn ni mo ti gbọ́ orin ni mo lọ síbí orin kẹ́yìn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń fọ eyín lójú lọ́nà tèmi wọ́n. Gẹ́gẹ́ bí wọ́n ló dá kí n máa fọ ọ̀rẹ́ mẹ́ta, àmọ́ èyí mi sì járe. Àmọ́ ẹkan ni emi máa ń fọ eyín torí pé Nàìjíríà la wà, a ń sọ ǹkan náà ni. A lowo lọ́wọ́ sọ a ń fọ eyín, a ń sọ eyín fọ́ ni. Ówo o, ọṣẹ ìfọ eyín tí wọ́n ń sọ ẹ̀ka la wọ́n máa ń fọ eyín lójo ojúmọ́

Ṣé ojú rẹ dára? À kí wa lo fẹ́ kí n sọ tẹ́lẹ̀, ojú mi dára mọ̀nà. Ojú mi dára dáadáa. Bí wọ́n ń fọṣẹ wẹ̀, ṣé ojú mi dára? Hmm o dáa gan ni, àmọ́ mi ò yá tattoo sojú mi dẹ kọlà. Nǹkan tó wá ń bẹ niyen Ojú mi dára, ó gúnrégé. Àbí?

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi tí, tí, tó bá ti dọ̀tí ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Àmọ́ mo máa ń ṣe ìmọ̀tótó aṣọ mi náà tí ó bá ti dọ̀tí. Tí igbó ara, igbé, igbó àgbè, agbègbè ara, ara ilé mi. Tí igbó bá ti kún lára ní ara ilé mi, mo máa ń, mo máa ń gé wọn, mo máa ń fọkọ́ ro wọ́n, mo dẹ̀ máa fi àdà jù nígbà mi.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ìsinmi ọdọọdún ìjọba ló máa ń so ètò ìsinmi ọdọọdún. Àmọ́ tó pé pé lẹ́nu iṣẹ́ mi ni mo máa ń ṣe ìgbà ìsinmi ní ọjọ́ isinmi, ní gbogbo, ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀. So ìsinmi mẹ́rin ní osù kan, mẹ́rin lọ́nà méjìlá ó lè máa jẹ́ àádọ́ta dín méjì. So èdè ìsinmi àádọ́ta dín méjì máa ń gbà lọ́dọọdún.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, mi ò lo ọwọ́ òsì, mi ò mọ ọwọ́ òsì lọ. Àmá tí má fẹ́ joko nígbà mìí tí ọwọ́ ọ̀tún bá ti ń ro mí, mo máa ń change e sí ọwọ́ òsì àmá ọwọ́ ọ̀tún ni mo máa ń lò igbogbo ìgbà. Ọwọ́ ọ̀tún ló mọ̀ mi lára, atí kékeré ni mo ti ń lo ọwọ́ ọ̀tún títí di ìsìn. Ọwọ́ ọ̀tún ló da kí èèyàn máa lọ kọ̀da kí èèyàn máa lọ ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún ló da.

Data tí ó máa ń lò lọ́sẹ̀ṣẹ̀ pọ́ọ̀to, à, ó pọ̀ o. Ìgbà kan wà tí mò ń ṣe data annotation, data tí mò ń lò lójoojúmọ́ ó ń tó bí i five gig, so lọ́sẹ̀ ọ̀sẹ̀ kan mò máa ń lò tó bí i thirty gig. Àmọ́ nísinsìnyí, data tí mò ń lò mi ń ṣe data annotation mọ, ó ń tó bí i lọ́sẹ̀, mo lè lo three gig, ó pọ̀ ó kéré tán, mo lè lo one, two gig ṣá, bó ti wà, ń bẹ ni.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà tó bá di ọjọ́ Jímọ̀ àti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń wọ fìlà amọ́ nígbà tí fìlà mi ti bàjẹ́ tó ti dọ̀tí tí ó ṣe é wọ̀ mọ́ àti igbá yẹ́n mi n tí wọ fìlà mọ́. Tí n bá ti gbowó oṣù lónìí, Insha'Allah, ó súmọ́ kí n lọ ra awon fìlà mi. So mo máa wọ fìlà ní ẹ̀kọ̀okan àmọ́ nítorí pé fìlà mi yóò dáa mọ́, mi ò wọ fìlà mọ́ lójú ni gbogbo ìgbà. Ṣùgbọ́n tí n bá ti ra mí là lọ́la, Insha'Allah, màá mo wọ fìlà lójoojúmọ́.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ah, bó ti, bó ti, bó ti wù yín nìyẹn, àmọ́ bó ṣe wu awá. Ni pé, ohun kan tó ṣe ọ ni pé èmi ò lọ kọ́, ìyá bàbá mi kò lọ kọ́, àbúrò bàbá mi ló lọ kọ́, àti ẹgbọn àbúrò bàbá mi méjì ló lọ kọ́, èmi ò lọ kọ́, ọ̀rẹ́ mi dé lọ kọ́. Boya ti mba wa ṣé ise yín tán o, ti owò yín tí ẹ bá sọ fún mi bá pọ̀, mo lè lọ kọ́ o. Àmọ́ ní òun lọ́wọ́lọ́wọ́ táwọn bàbá mi ò lọ kọ́, di gbogbo gbogbo kí ó máa lọ máa ra epo síbi mi ní ọ̀kadà gan sẹ̀, ẹ ṣàánú wá.

Kíni ó máa ń ṣe ní àsálẹ́? Ǹkọ tí mo máa ń ṣe lásálẹ́ ni pé mo má ń tí mo bá ti jẹun tán, màá mú fóònù mi, màá dẹ̀ dùbúlẹ̀ sórí ibùsùn mi, màá dẹ̀ má browse lórí Íńtánẹ́ẹ̀tì, tí mo bá rẹ̀ ṣe eleyi tán, màá ṣ'ádúrá tó yẹ kín ṣe, màá dẹ̀ lọ sùn. Ǹkọ tí mo máa ń ṣe lásálẹ́ nìyẹn. Mo sì má ń, géèmù tí máa ń play ọ̀sán màá ń play àmà lásálẹ́ lẹ́yìn kín ka news, kín wọ Twitter, kín wo fídíò ó tán.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Eh, kí lá fẹ́ ṣe? Tí ọlọ́kọ̀ báa ń play orin, inú máa ń bí mi, àmọ́ mi n lé sọ̀rọ̀ dáadáa because torí pé ọ́ n le ní kí n jáde. Eh, kó olọhun se ọkọ tẹ̀mí náà fún mi. Mo kò mọ̀ maa n so wọn pe ṣe wọ́n le gbé sí rédíò ní ká máa gbọ́ rédíò, àmọ́ ọ̀pọ̀ ìgbà wọn ń gbé kúrò, orin nàa naa ṣi máa ń play. So mi ni lè binú too much.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Ehn, ǹkan tí a ń fẹ́ tọ́lọ́run, kọ́lọ́run je orí bẹ́ẹ̀ ni. Ìgbà tí mo wani kékeré, bàbá mi àti ìyá mi wọn o ra kẹ̀kẹ́ fún mi. Ni mo dẹ̀ tí tó ọmọ ọgbọ̀n ọdún, mo ti fẹ́ tó ọmọ ọgbọ̀n ọdún bayi mi ò mọ kẹ̀kẹ́ wà. Mí mo gun, mi mọ kẹ̀kẹ́ gun. Ọ̀kadà ni kan mo lè gun. Ó dẹ̀ nìru ọ̀kadà, ọ̀kadà tí ò ní clutch ni mo lè gun, tí ò ní clọ́ọ̀ṣì. Ehen, mi ò lè gun ọ̀kadà tó ní clọ́ọ̀ṣì. Kọ́lọ́run ṣàánú ni.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn èèyàn jìí? Aà kò rọrùn fún mi o, àmọ́ Mùsùlùmí Islam ní ká máa dáríji àwọn èèyàn. Ǹkan tó máa n ṣẹlẹ̀ ni pé tó bá ti kámílára fún ìgbà díẹ̀ ara mi yóò wálẹ̀ máa padà foríji wọn ri. Àmọ́ àti foríji wọn lójú ẹsẹ̀ ó máa ń le fún mi, ó máa ń le fún mi. Àmọ́ tí ó bá ti yá, màá gbàgbé ọkan mi yóò kuro n bẹ́ẹ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, tó bá máa tí mo wá, tó bá ti ní iṣẹ́ harom tí ò ń ṣe èèwọ̀, kò sí iṣẹ́ ìta gbangba tí mo lè ṣe. Bose rí ni yẹn, kò sí iṣẹ́ ìta gbangba tí mo lè ṣe tó bá ti máa mú owá wa. Ẹ̀hẹn, mo lè ṣe. Tó bá ti jẹ́ pé kì í ṣe èèwọ̀ nínú ẹ̀sìn Islam, mo lè ṣe. So mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba.

Ṣé owó tí ò ń gba dára tó? Kò dára tó. Kódẹ, mo dẹ̀ ń wo ìtẹ́ ẹyin naa máa sọ fún mi ní lori iṣẹ́ tí mò ń bá ń ṣe. Kò dára tó, ó yẹ kí máa gba bí i abi five hundred thousand naira. Ní àkótán gbogbo owó tí mò ń gba lọ́nà iṣẹ́ mejeji. Àmọ iye tí mò ń gba three hundred and something plus ni kò tó. Mo fẹ́ ṣe ìgbéyàwó nísìnyí, mi ti ròwo lọ́wọ́ tí màá fi gbalé, tí màá fi ra títún lè ṣe, dípò bí gbogbo máa fi gbéyàwó gan gan. So, ẹyin náà ẹ dán wó todáa.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní ara àwọn ẹlẹgbẹ́? À, kó lọrùn ṣàánú mi ni. Oní mo n bá àwọn ọmọ, àwọn ọ̀rẹ́ mi tí a jọ lọ sí yunifásítì sọ̀rọ̀. Mo wá ń sọ fún wọn pé, ìkan wá ní ṣé mi, data mi ti tán ni. Mo wá ní data mi, mo ní data pé owó airtime ni mí ní. Ikeji wá, ẹnìkan wá ń sọ fún wọn pé, mi ò lè change. That is pé, bí mo ṣe máa ń need owó ńigbá tajọ wà náà, mo ṣì need owó dí ìsin. Ọ̀rọ̀ yẹn dùn mí, bo kọ̀ sí ǹkan tí mo fẹ́ ṣe. K’Ọ́lọ́run ṣàánú mi, k’Ọ́lọ́run jẹ́ kí n gbémi lówó sókè, kí èmi náà máa gba owó tó dá. Kò da káwọn obìnrin, àwọn obìnrin máa fojú tẹ́mbẹ́lú èèyàn pé, éléyì ò ní sì níìdí owó.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Àlé mi ò ń gbọ́ orin sẹ̀, mùsùlùmí mi ò ń gbọ́ orin, à ń gbọ́ orin, orin ò dá nu islam. Ẹni tó bá ń gbọ́ orin máa wọ́ná, èmi ò dẹ́fẹ́ wọ́ná, so nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Àmá spoken word ó dá, mo lè gbọ́ spoken word. Èmi gángán akéwì de nimi, poet ni, poet ni mí, mo máa ń kọ poem. So ǹkan tó wà ńbẹ̀ nìyẹn.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń gbìyànjú àkọ́kọ́ mi tajà, àmọ́ ni enu iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń gbìyànjú láti fún gbogbo sá ipà mi láti rí pé mo ṣe iṣẹ́ mi lókoǹgo, mo mu dé okoǹgo mo dẹ̀ ṣe dáradára. So, a mọ́ mí tajà, igba ti mo ń tajà mo máa rí pé ìṣe tó ọjà tó dáa jù ni mo máa ń ta fún àwọn èèyàn. Hmm ọjà tó máa tó dáa jù ni because nítorí pé gẹ́gẹ́ bí Mùsùlùmí kò dá kí èèyàn má ṣe ìjàmbá.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá ń mu ohun mímu? Rárá mi ò ń lo ọ̀pá, mo máa ń lo tí nǹkan tí mo bá mú, tí mo bá mú tó bá ní, ní bùkátà sì. Àmọ́ lọ́pọ̀ ìgbà mi ń lo, mi ń lo, ẹhẹ, ìgbà tí mo bá ní bùkátà sì ni mo máa ń lo. Ó dára láti máa lo ọ̀pá ìfámúrá, ìfámúrá, àmọ́ mi ò ń lo ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o ti gún alùpopo rí? Dáadáa, mo ti gùn rí dáadáa. Tó ẹ̀ pé mi mò ń gùn, ẹ̀ẹ̀méjì ni mo ti gùn rí àmọ́ tó ẹ̀ pé wọ́n fi gbé mi kódà mo ṣẹ̀ de láti bi tí mo ti lọ ra nǹkan ní apá alùpùpù náà kí wọ́n fi gbé mi. So mo fi kọ́ bí wọ́n ṣe máa ń gun alùpùpù, ẹ̀ẹ̀méjì ni mo fi-- mo kọ́. Mo kọ́ kọ́kọ́ pẹ̀lú ọ̀gá rà tí ó ń lo clutch. Ìgbà tí ó yá, mo kọ́ pẹ̀lú ẹni tí ó ń lo clutch. Mo lè gun tí ó ń lo clutch báyìí náà àmọ́ eyii to ǹ ló clutch, màá si need lati tun kọ́ again. Màá tún tun kọ́

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àkọ́kọ́ náà èmi ò ní ìfẹ́ sí ọ̀gá tó bá máa ń lé mọ́ eeyan Mi dẹ ní ìfẹ́ sí kí nǹkan máa wọ àpọ̀ lórí ọkàn mi, kí nǹkan pọ̀ lórí mi. Pressure, mii lè ṣiṣẹ́ lọ under pressure. So àwọn nǹkan méjì yẹn, lẹ́yìn nǹkan méjì yókù, lẹ́yìn nǹkan méjì yẹn kò sí nǹkan mìí tí mi lè bá ṣiṣẹ́ pọ̀ ní ìṣòro tí mii lè kojú níbi iṣẹ́, kò sí.

Báwo mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Inú mi máa ń dùn tó bá ti di àsìkò ìparí iṣẹ́ ní o torí pé mo ma pe máa lọ sinmi. So torí náà mo máa ṣe gbogbo iṣẹ́ mi kí àsìkò tó ìparí tí mo, àti àsìkò ìparí iṣẹ́ kotó tó, mo ti máa ṣe gbogbo iṣẹ́ mi. Mi dè ma ń múra sílẹ̀ di àsìkò ìparí iṣẹ́ torí pé ìsinmi ni ó kan, ó gbe, ó ni ló, ló sìkejì rẹ̀.

Kí ni ìgbádùn rẹ̀? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ní PS, tí mo ní PlayStation, mo máa ń play PlayStation láti gbádùn ara mi. Àmọ́ ní sì, ìgbádùn mi ni pé kí n kan máa surf web, tí máa lọ lọ́wọ́ kí n ra nnkan tó da síra mi. Okay lónìí, wọ́n fún mi ní bonus ẹgbẹ̀rún mẹ́wàá níbi iṣẹ́, mo lọ ra búrẹ́dì méjì, torí pé mo nífẹ̀ẹ́ búrẹ́dì gan. Búrẹ́dì ni oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù, àti sardine. Mo á ra, ọtí ẹlẹ́rìndòdò tó jẹ́ halal lákàséra, mo ra soda, mo ra soda làkàséra páàkì kan. So bí mó ṣe máa ń gbádùn ara mi nìyẹn.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, àá, Yorùbá ní "ẹní béèrè ọ̀nà kì í ṣíná". Tí mo bá mọ, tí mo lọ máa ń béèrè ọ̀nà dáadáa, mó máa ń béèrè ọ̀nà dáadáa, òun ni ó ń jẹ́ kí n ṣíná. Àgàgà tí báa tiẹ̀ wá kúrò nílùú mi, ẹ̀hen, tí mo wà nílùú onílù, mo maá n béèrè ọ̀nà dáadáa. Mo rántí ọjọ́ kan wà tí mo lọ sí Ìbàdàn tí mo lọ gba laptop lọ́wọ́ ẹnìkan tó fẹ́ gbé fún mi. Ìgbà tí mo wá ń padà bọ̀ wá sílé, mo ṣà ń béèrè ọ̀nà ni. Àtọwọ́ ẹni tí ń kí n tí bèèrè, àtọwọ́ ẹni tí ò yẹ kí n tí bèèrè, ọwọ gbogbo wọ́n mò tí ń béèrè. Ṣé mo máa ń béèrè ọ̀nà dáadáa?

Ṣé o fẹ́ràn ọ̀yàn jíjà? Èmi ò fẹ́ràn láti máa jiyàn, kò dá kí èèyàn máa jiyàn nínú Islam. Anabi Sẹlọsọ lo sọ pé ní n bo ṣadéhìn ilé ńlá fún ilé Kan naa Aljanna fún ẹ́ńtírẹ́ẹ́po kóríra tí ó sọ ọ̀yàn, tó gbé jiyàn ju ọ̀yàn jíjà ju sílẹ̀. Dípò even tó kò tẹ̀jẹ́ kó tẹ̀jẹ́ kó even kó dà kó jẹ́ pé òun ló jàre, tó gbé jiyàn ju sílẹ̀. So èmi ò ń bae eeyan jiyàn, tí báa sọ̀rọ̀ fún eeyàn ni èmijì eemẹ́ta tí ó bá ti gbọ́, tó ń bá mi jiyàn báyìí máa fi í lẹ̀ ni. Èmi ò ń jiyàn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Ó máa ń ká mi lára tí nǹkan tí mo bá ń dúró de ò bá ń pẹ́ wọlé. Nítorí pé tí èmi bá fún èèyàn ní nǹkan, mo máa ń tètè ṣe ni. Àmọ́ mo ti rí, mo ti sai, mo ti rí pé, mo ti ṣe fún ra pé tí àwọn èèyàn bá fẹ́ fúnmi ní kan ó máa ń pẹ́ gẹ́gẹ́ bí owó oṣù mi tí mo fẹ́ gbà lónìí ń sin. Látaro ọ̀yẹ́ kan tí wọ́n ti sé, sẹ̀ dẹ̀ sí mi. Mo ti ṣendi tí ti dí àsìkò tàá bá wọn sọ̀rọ̀. Ó máa ń kàmí lára gan. Se mo máa ń dúró nù, suru náà ni mo máa ń ṣe.

Nígbà wo lo kẹ́yìn lọ sí ọjà? Mí n lọ sí ọjà torí pé màmá, ìyá mi ń ta ọjà, wọ́n sì máa ń lọ sí ọjà. So àwọn ná máa ń bá mi ra nǹkan tán bá fẹ́ rà lọjà, àwọn na máa ń bámi rà. Àmọ́ tó bá jépé ilé ìtajà ni mo ṣe lọ sí ilé ìtajà kan lónìí ni tí mo ti lọ ra nǹkan. Abẹ́kẹ́ supermarket ni wọ́n pe, mo lọ ra búrẹ́dì àti sardine. So mo máa ń lọ sí ilé ìtajà, àmó mio ń lọ sí ọjà. Mí n lọ sí ọjà.

Ṣé o máa ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Mo máa ń kọ ǹkan lórí ìntanẹ́ẹ̀tì dáadáa. Content writer ni mí. Mo máa ń kọ ǹkan sórí ìntanẹ́ẹ̀tì dáadáa, mo dẹ̀ máa ń tweetì. Mo máa ń tweetì dáadáa ní orí Twitter. Òní iṣẹ́ tí mo ṣe kan tí mo fẹ́, tí mo kọ́, wọ́n ní kí a kọ ń pa rẹ̀. Mo waa kọ Cinderella nkan tí mo kọ, tí mo mọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń sè oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń sè oúnjẹ o. Èmi, mo máa ń sè oúnjẹ fún ìyá mi nílé. Ọjọ́ tí mo bá, tí wọn bá sì nílé, èmi mo máa ń sè oúnjẹ fún wọn. Àná nìkan tí mo fẹ́ ṣe nǹkan online ni wọ́n dáná fúnra wọn. Àmọ́ ìyókù èmi, mo máa ń dáná fún wọn. Oúnjẹ tí mo mọ̀ sè jù lọ, òun ni ẹwà àti spaghetti. Mo, mo, mo gbá, mo gbá, mo gbọ́, mo gbá gáńbẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo máa ń ṣe ìdúnadúrà dáadáa. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ṣe, mi ò mọ ìdúnadúrà ṣe àmọ́ ó ti kọ́ mi lẹ́kọ̀ọ́, àwọn èèyàn de ti sọ fún mi pé kí n máa ṣe ìdúnadúrà dáadáa. Lónìí tí mo fẹ́ ra làkasẹ́rà páàkì kan, mo ti kọ́kọ́ béèrè n bi kan pé elòní wọ́n ní four thousand. Ìgbà tí mo wa wá dé ibi tí mo fẹ́ ràá, mo lé èló ní wọ́n ní four-five, mo ni se o gbà four thousand, wọ́n ní kí n wá mu, mo kọ́kọ́ ní kó gbà pé four-two, mo wá ní four thousand, mo tún ni se o gbà three-eight. So mo máa ń ṣe ìdúnadúrà dáadáa.

Irú bàtà wo ni ó máa ń wọ̀? Mi ì léwọ́ cover shoe torí pé mo ní láseláse mú mi lésè, so palm sandal ni mo máa ń wọ̀ àti iyì flip flops àti iyì sandal, bàtà orísì mẹ́ta ti mo máa ń wọ̀ nìyẹn, mi ì léwọ́ cover shoe. Ó dọ̀ ń dùn mí ní ìṣẹ́, mo ti lo ogun, lo ogun, lo ogun, ó lọ tó bá lọ ó tó bá yá ó lọ, yóò lọ tó bá yá yóò tún padà wá ní lásálàṣẹ tó mú mi. Àmọ́ tí mo bá fẹ́ ṣe wedding mi, tí mo bá fẹ́ ṣe níkáàmi, màá wọ cover shoe lágbára ọlọ́run.

Kíni ó máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ tí a bá ṣèkù lálẹ́, iyòókù ni mo máa ń wọ̀omu láàárọ̀ tí màá jẹ. Àmọ́ lọ́la báyìí búrẹ́dì màá jẹ, búrẹ́dì àti ọbẹ̀ àti làkàsẹ́rà. Ẹ̀hẹ̀n, mo ń gbádùn ara mi lọ́wọ́lọ́wọ́. Ǹkan tí màá jẹ nìyẹn. Oúnjẹ tí a bá ṣè lálẹ́, a máa ṣè kù. Tí ó bá di ojo kejì, màá wọ̀omu e, oun ni máa jẹ. Ìgbà kan wà tí mi ò ni owo lọ́wọ́, gààrí ni máa mú lọ school Aa, ki olorun ṣàánú ni. Ìyá ti jẹ mí.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni àárọ̀, àárọ̀ ni because anobí ṣe lọ́ sọ pé tí ọba ti mú àárọ̀ báyìí, ó ti mú gbogbo ọjọ́ náà nìyẹn. Gbé e bá òní ọjọ́ ṣe máa mú àárọ̀, kó yan náà sí ọkọ̀ tààlì fàájìrì, kó kírun súbàhì, kó ṣe àsíkàárò ó ti mú àárọ̀ nìyẹn. Bí àwọn olùkọ́ni kọ́ lọ́ fún ojú mi mímú, ó tó sọnù mi ẹ̀jẹ̀

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ah mo máa ń, mo ti ń sùn lọ́sàn-án sí, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń lé fún mi láti sùn lọ́sán torí pé ara mi tí ò yà, ó ti kó bá mi ní kí mi ri orun sùn lọ́sán, mo kàn máa ń díju. Àmo nísìná tí máa sùn mo ṣi ma ń mo nkan to ṣẹlẹ̀ láró lẹ́gbẹ̀gbẹ̀ mi ṣùgbọ́n mo máa ń sùn lọ́sán díẹ̀díẹ̀. Ó dá kí eniyan máa sùn lọ́sán, keliula ni wọ́n máa ń pè nínú slam. Mo máa ń sùn lọ́sán dáadáa, ó dá kí eyan máa sùn lọ́sán, mo máa ń sùn lọ́sán.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi tí ba ń kí wọn, yóò tó àádọ́rin nínú ọgọ́rùn-ún. Kò sí kò sí ẹni tó lè gbé ọ̀ọ́dọ́rún tó lè pé ọgbọ́n ọgọ́rùn-ún tán. So nǹkan tó máa ń bẹ ni mo máa ń gbìyànjú láti tẹ̀lé òfin, mo dẹ̀ máa ṣiṣẹ́ tó ẹ̀yin kí n ṣe. Àmọ́ torí pé kò sí ni èèyàn máa níbi kan tó kú si. Ẹ̀hẹn, nǹkan tó wà níbẹ̀ nìyẹn.

Ṣé o fẹ́ràn jókòó ní, nílẹ̀, nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Yorùbá yín ò da. Ṣé o fẹ́ràn láti máa jókòó sí níbi ẹgbẹ́, ní ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú loyẹ kẹ sọ. Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí àmọ́ mo ní ìfẹ́ rẹ̀. Aisle ló ń dọ̀, seat aisle, aisle seat ni wọ́n máa ń pè é. Mo ní ìfẹ́ rẹ̀ dáadáa because mo, torí pé màá le máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín agbègbè láyìíká mi. Mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. T'ọ́lọ́run bá ṣe owo fún mi, èmi náà á wọ ọkọ̀, màá wọ ọkọ̀ òfurufú.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Òun kan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni pé kó kọjú mọ́ṣẹ́ rẹ̀, kó sì múṣẹ́ rẹ̀ lọ́kùnkundu. Èmi ò tí ì máa gbà eeyan ṣiṣẹ́, àmọ́ ẹni tí mo gbà ṣiṣẹ́ tí mo ní kí ó bá mi ju ọkọ ẹgbẹ́ ilé mi, mo rí pé mo sọ fún láti wípé ó múṣẹ́ lọ́kùnkundun. So ǹ kan tí mo máa ń sọ fáwọn òṣìṣẹ́ tuntun ni pé kí wón múṣẹ́ wọn lọ́kùnkundun dáadáa.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Èmi tábìlì iṣẹ́ mi, òun náà ni tábìlì oúnjẹ mi. Mo kò mọ káwọn ohun ìṣe irinṣẹ́ mi sórí rẹ̀ ni, mi ò ní tábìlì iṣẹ́. Tábìlì oúnjẹ mi náà mo fi ṣe tábìlì iṣẹ́. Mi tí ì wá organized torí pé èmi ló, mo ṣè bẹ̀rẹ̀ iṣẹ́ gidi ní ọdún yìí náà ni. Èló mo ń gbà tẹ́lẹ̀, èló mo ń rí. Mo ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ dáadáa ní, tí máa ti kó lọ ile ọ̀dọ̀ mi tí baa ní ìyàwó. Ẹ̀hẹn, màá wá túń bí tí màá máa tún iṣẹ́ ṣe dáadáa.

Ṣé o máa ń fi ìpara ṣára? Tóbá yẹ pé n ó yẹ lawà mo máa ń lo para, àmọ́ tí a bá ti si n ó yẹ mi ò ṣe bá máa lo para. Owó tí ó sini o, ìpara gidi wà tí mo lè máa lo ń bú gbogbo ọgbà ó, àmọ́ mo ní lágbára ọlọ́run tí máa gbé owó osu, bí ó ṣe á ko wẹ̀ sórí owó oṣù mi kó ni ó máa fi bára ká sí i. Máa rí kí mo ra nnkan tí mo, tí mo ní, tí mo ní wùlo si. Ìpara náà dẹ́wàá lára wọn, ṣó ma rá wọn, àmọ́ ní ọjọ́ tí máa ń jáde lọ sóde, mo máa ń lọ fi ìpara ṣára, àmọ́ tí bá wà nínú ilé mi n lo para.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ó ṣe mí ń káye, ó ṣe mí ní, ó ṣe, ó ṣe mí ń káyefì fùnmi. Ọjọ́ mé, eemejeeji ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti lọ sójú sí ibùdó ọkọ̀ ojú irin, ti pé láti wọ ọkọ̀ ojú irin, àmọ́ tí mii ǹ bá, ṣó mi ti wọ ọkọ̀ ojú irin rí. Mi kò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ó sì wù mí láti rìn pẹ̀lú ẹ̀, bóyá tí n báwa dàgbà sí. Àti pé ọkọ̀ ojú irin Nàìjíríà ígbàkigbà ló bá ṣẹ́, ló lè dáṣẹ́ lórí igbó, tani o wà je kàwọn kidnappers gbọ̀n. Mi kò tíì wọ ọkọ̀ ojú irin rí.